Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà láti mú èrò tuntun wá. Èyí ni pé kí a wo ìṣòro àwọn ohun tí a fẹ́ gbé wòlé lórí àti àwọn ọ̀nà àbáyọ sí irú ìṣòro bẹ́ẹ̀ àti pé báwo ni ìlọsíwájú ṣe máa wà. Báyìí ni a má ṣelè mú àwọn èrò tuntun jáde tí yóò bá ohun tí a bá fẹ́ ṣe lọ.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà. Nínú ilé mi ó ní ọgbà tó ẹ pé a ti lè ṣeré, a lè ko nǹkan sí, a lè jókòó sí, a lè gbin àwọn nǹkan sí. Ṣùgbọ́n ọgbà náà fẹ̀ àyegbà gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ ṣe tí a bá fẹ́ ṣe ìnáwó tàbí a fẹ́ ṣe àpéjọ tàbí ká ṣe ohun tí kò wù tó tí ọgbà náà tóbi, ó sì lè gba èrò.

Ohun tí mo máa ń ṣe láti lè tayọ síra àwọn alábàṣiṣẹ́ pọ̀ wùn ni pé mo máa ń fi ìdùnnú ṣe iṣẹ́ tí a bá ń ṣe. Àti pé mi ò kí ń fi wọ́lẹ̀, mi ò kí ń fi ṣeré. Ohun tí a bá fẹ́ ṣe, mo máa ríi pé a jọ sọ ní kíkún àwọn alábàṣiṣẹ́ pọ̀. Kí a jọ sọ́, ká jọ jírórò ni pé báwo ni a ṣe le tayọ, báwo ni a ṣe lè ṣe é tí yóò fi dára ju kí n dáa ṣe nìkan lọ. Nítorí pé kò sí ohun tí a ò lè dá ṣe náà nínú ayé. Fún de ìníbi iṣẹ́, a máa jọ gbìn dọ́gba dọ́gba, kí n gbé ẹrù àwọn èèyàn kan, kí n ṣe tìtèmi náà, káwọn náà lè ṣe tiwọn. Tí a bá fi ìlú gbogbo gbọ́yìn, tí a bá lọ fi ṣe àwọn iṣẹ́ yìí, a máa a tayọ.

Irúfẹ́ oríṣi orin méjì ni mo fẹ́ràn láti máa gbọ́ jùlọ. Bó ti lẹ̀ jẹ́ pẹ́ ọ̀pọ̀lọpọ̀ orin ni mo máa ń gbọ́. Àkọ́kọ́ ni afrobeat. Afrobeat jẹ́ orin tí ó wọ́pọ̀ ní ilẹ̀ Nàìjíríà tí wọ́n lè jọ́ sí, tí ẹ̀ẹ̀yan le kọ̀ tẹ̀lẹ́ wọn bí oyanbá ń gbọ́ náà. Àwọn orín yìí máa ń dùn gìdígàn. Ekéjì ni àwọn orin Krìtẹ̀nì, àwọn orin mímọ́, àwọn orin gospel náà la máa tún pẹ̀ wọn. Àwọn yìí ó máa ń fi mí lọ́kọ̀ bale. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí wọn nítorí pé wọ́n máa ń mú ọkàn mí dunnú àti láti ronú nípa àwọn ohun tí mo bá ń là kọjá. Ó dára láti yin Ọlọ́run náà.

Oríṣìíríṣìí áàpù ni mo máa ń lò ní orí fóònù mi. Ṣùgbọ́n èyí tí mo máa ń sábà lò ju òun ni TikTok. Mo fẹ́ràn TikTok nítorí pé kò n ṣe dandan ni kí n mọ ẹni tí mo bá rí àwọn àkóónú tí wọ́n ti fi sí orí áàpù yìí. Oríṣìíríṣìí àkóónú ni mo lè rí káàkiri gbogbo àgbáyé. Ekeji ni Instagram àti Snapchat náà. Instagram àti Snapchat, mo máa ń lò wọ́n bákan náà ni. Nítorí pé Snapchat mi ò nílò láti mọ àwọn èèyàn tí ó bá wà níbẹ̀. Mo lè mọ àwọn èèyàn díẹ̀ níbẹ̀ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà náà mo máa ń pàdé àwọn ènìyàn tuntun. Instagram fún àwọn pictures mi náà àti pé kò ṣe dandan kí n bá eeyań sọ̀rọ̀ tí n bá ti wà lórí ẹ. Àwọn áàpù yìí ni mo fẹ́ràn láti máa lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bí kà sọ pé bí LinkedIn nísìnyi. Ohun tí n bá ti kọ sórí LinkedIn, ó máa wà lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn, a lè lo Google láti wò ó, àbí tí àwọn èèyàn bá wá orúkọ mi lórí Google, wọ́n yó rí nǹkan tí mo ti kọ sí orí Íńtánẹ́ẹ̀tì. A ti ń pé lórí àwọn áàpù míràn náà, Íńtánẹ́ẹ̀tì náà ni wọ́n ń lò. Fún dẹ́ ì tí bá ti kọ ǹkan síbẹ̀ yó jẹyọ ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ní ọ̀pọ̀ ìgbà mo kórìíra kí àláàmú ma ji mi látọjú orun, ṣùgbọ́n ohun tí ó tẹ́ mi lọ́run ni láti tètè sùn. Tí bá tètè sùn ni bí i aago mẹ́wàá, aago mọ́kànlá tàbí aago méjìlá òru, ohun tí mo bá fẹ́ sùn títí di aago mẹ́fà òwúrọ̀ o ti dára tó. Fún díẹ̀, mo ma tètè jí ní aago mẹ́fà tí bá ti tètè sùn.

Ó ṣe pàtàkì láti fẹ́ràn ohun tí ó bá jẹ mọ ẹni àbí tó bá ń ṣe titi ẹni. Bí àpẹẹrẹ, mo jẹ́ aláwọ̀ dúdú, ìdí nìyí tó jẹ́ pé mo fẹ́ràn àwọ̀ dúdú gidi gan, kò ṣe nítorí pé ó tẹ̀ jẹ́ àwọ̀ tèmi nìkan ṣùgbọ́n ó jẹ́ ọ̀pọ̀ àwọ̀ àwa tí a wá láti ilẹ̀ Áfíríkà àti pé tí bá ti wo ẹni tí ó bá ní awọ̀ dúdú, mo maa ń fẹ́ràn ẹ gan. Inú mi dè maa ń dùn pé aláwọ̀ dúdú ni mi. Mi ò dẹ̀ bórà rí pé mo fẹ́ fi gba àwọ̀ tí ó bá pupa tàbí tí ó funfun, àwọ̀ dúdú ni ó tẹ́mi lọ́rùn jù.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà gbà ọwọ́ àwọn ènìyàn. Tí ó bá jẹ́ àgbàlagbà tọwọtọwọ ni máa fi gba ọwọ́ eré àgbàlagbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ọ̀rẹ́ tàbí ẹni ìtajọ jẹ́ ẹgbẹ́, a máa fi tẹ̀ríntẹ̀rìn tàbí tọ̀yàyà gba ọwọ́ ọrẹ inú bẹ́ẹ̀. Tí ó bá jẹ́ ọmọ kékeré ni òun náà sì máa mọ bó ṣe fẹ́ gba ọwọ́ mi ni. Oríṣìíríṣìí ọ̀nà ló wà láti gba ọwọ́ ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Ó ṣe pàtàkì láti máa fi owó pamọ́. Ìdí ni pé eyan ò mọ nǹkan tí ò lè jẹyọ lọ́jọ́ iwájú tàbí nígbà tí eyan ò mọ̀ tí owó bẹ́ẹ̀ eyan máa lòó fún tàbí ti ó bá ní nǹkan tí eyan fẹ́ ṣe ní ìgbésí ayé rẹ̀ bíi kó ra ilé, kó ra mọ́tò, kó ra nǹkan mí, ó máa nílò láti máa fi owó pamọ́ kí ó lè rí àwọn àlàyé kó lè mú wọn ṣẹ.

Oríṣiríṣi oúnjẹ òun ni mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, bí ìrẹsì, jọ̀lọ́fùràísì, fried rice, oríṣiríṣi ọ̀nà tí a lè sè wọ́n ni mo mọ̀ bó ṣe máa ń ṣe dáadáa. Mo lè ṣe ọbẹ̀ náà lóríṣiríṣi dáadáa. Ẹ̀gúsí, ọbẹ̀ àpọ̀n, ọbẹ̀ ẹ̀fọ́ màá sè é dáadáa tí ó máa dùn, àtàwọn oúnjẹ mìíràn tí mo máa ń sè dáadáa bí i mọ̀í-mọ̀í mo lè ṣe àwọn oúnjẹ yìí dáadáa.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ rí dọ́kítà, ṣùgbọ́n mo máa nífẹ̀ẹ́ láti rí dọ́kítà láti ṣe àwọn àyẹ̀wò ara lórísìíríìsí. Ìgbà tí mo lọ rí dọ́kítà kẹ́yìn ni ìgbà tí mo lọ ṣe àyẹ̀wò ojú mi tí mo dẹ rí i pé kò sí kankan tí ó ṣe ojú mi ṣùgbọ́n wọ́n fún mi ní àwọn òògùn èyí tí a lè kán si àti èyí tí mo lè lò náà láti rí i pé ẹ̀m, ìṣòro tí mo ní pẹ̀lú ojú mi ka nílẹ̀ nígbà náà.

Fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ju ti ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ, ìdí ni pé ìmọ́lẹ̀ òwúrọ̀ má a ń wá pẹ̀lú òórùn, bó ti ẹ jẹ́ pé òórùn dára fún ara ní ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n ó sì má a ń jẹ́ èyí tí ẹ pé ó lè bóni lára tàbí kó jẹ́ kí àwọ̀ ara kó jìyà díẹ̀, ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ ìyẹn ò lè ṣe ibi kankan sí àwọ̀ ara ẹni, ìdí pàtó tí mo fi fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni èyí.

Ní ọdọdún, mo fẹ́ràn láti máa lọ sí ìsinmi ọ̀sẹ̀ méjì. Nítorí èyí ni ó máa jẹ́ kí ara mi balẹ̀ àti láti padà sí ipò tàbí láti má fi iṣẹ́ ba ara ẹni jẹ́. Nítorínà ìsinmi ṣe pàtàkì àti láti jẹ́ ìgbádùn àti láti jẹ́ kí ara padà sípò. Ní ọdọdún ìyẹn ọ̀sẹ̀ méjì yìí ni mo máa fi ń gba ìsinmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti ní oore koòre. Bí àpẹẹrẹ, tí n bá rí aṣọ tí mo bá fẹ́ràn lórí íńtánẹ́ẹ́tì, màá rà á. Ti n bá rí bátà, ti n bá rí báàgì tàbí àwọn tí mo bá nílò bíi fún kíkùn ojúna, mo máa rà wọ́n lórí íńtánẹ́ẹ́tì.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Èyí ṣe pàtàkì nítorí pé nígbà tí èèyàn bá ń jẹun kò da kí èèyàn máa sọ̀rọ̀ jù kí atá má ba à sapá yàn ní orí tàbí kí ohun tí yóò jẹ́ ohun búburú kankan ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá jẹun. Ìwà tó bá dára nígbà tí ènìyàn bá ń jẹun tún ṣe pàtàkì nítorí bí o bá ń bá ẹlòmíràn jẹun, o lè má se àwọn ohun tí yóò má mú inú bí iru eni bẹ̀ tàbí tí yóò fẹ́ jẹ́ kí wọ́n pò oúnjẹ tí wọ́n bá ń jẹ ní àsìkò náà. Fún di eyí, ìwà tí ó dára nígbà tí èèyàn bá ń jẹun ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo má ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára bí i etí mi ó ní àwọn ohun ọ̀ṣọ́ níbẹ̀ tà ń pè ní earring, ọwọ́ mi náà mó ní àwọn ohun ọ̀ṣọ́ níbẹ̀ àti ní ọrùn mí náà, tó ẹ pé wọ́n máa ń bu ẹwà kún ẹwà ẹni ni. Ó dẹ̀ má ń jẹ́ kí aṣọ tí èyàn bá tú wọ̀ kí ó rẹwà síi àti kí ìrísí ènìyàn kí ó máa dan dáadáa.